Àh, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Mo fẹ́ràn bọ́ọ̀lù púpọ̀. Ìgbà mìíràn, mo máa ń lọ gbá bọ́ọ̀lù fún ara mi. Elèyí tí mo ṣe jù ni pé kíi ma wo bọ́ọ̀lù, kíi ma wo àwọn oríṣiríṣi ẹgbẹ́ agbá bọ́ọ̀lù ní eré ìje.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá púpọ̀ púpọ̀ dáradára. Mo ti lò ó fún odindi ọjọ́ kan rí, nítorí pé mo ní àwọn iṣẹ́ tó pọ̀ lórí rè, tí mo máa ń ṣe. Mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá dáradára, bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Ìgbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tí ó ní agbára, mo máa ń lo ìbọ̀wọ́ láti dáàbò bo ọwọ́ mi nítorí pé ọwọ́ mi ṣe pàtàkì, mo sì máa ń fi ń ṣe oríṣiríṣi nǹkan. Ìbọ̀wọ́ máa ń ran ènìyàn lọ́wọ́ láti dáàbò bo wọ́n.